Uhm, eh, nígbà tí ó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ ni àná nítorí wipé mi ò gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́. Mo dẹ̀ nílò láti jẹun. Nígbà tí mo sì dé ibi iṣẹ́ ní òwúrọ̀, mo lọ sí ilé oúnjẹ, mo sì jẹun tẹ́ra mi lọ́rùn, mo padà sí ẹnu iṣẹ́. Nígbà tó tú di aago méjìlá ọ̀sán, mo ti ń lọ sí ilé oúnjẹ. Nígbà tó tún wàdi aago mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí mo darí kúrò ní ẹnu iṣẹ́, mo padà lọ sí ilé oúnjẹ. Àná ló kẹ́yìn gbẹ̀yìn tí mo lọ sí ilé oúnjẹ.

Láti sinmi, mo fẹ́ràn láti lọ sí ilé àgbàfẹ́ tàbí ilé, ilé ijó tàbí níbi tí ó dá tàbí nínú ọgbà. Nítorí tí mo bá lọ sinmi ní àwọn ibi wọ̀nyí, ara mi máa ń balẹ̀. Papa jù lọ nínú ọgbà tí kò sí ariwo. Mo fẹ́ràn láti máa sinmi níbẹ̀

Àá, rárá o, èmi kò ní àwòrán lára nítorí pé èmi kò fẹ́ràn rẹ̀. Rárá, èmi ò ní àwòrán kankan ní ara mi torí pé àwọ̀ mí dára púpọ̀ èmi ò sì fẹ́ràn láti ní àwòrán lára nítorí pé àwòrán wọ̀nyí kò ní jẹ́ kí n dábí ọmọlúàbí Mo fi ara mi sílẹ̀ bẹ́ẹ̀ láìsí àwòrán níbẹ̀

Ah! Mo ní ìlò bàtà lóríṣiríṣi tí mo máa ń wọ̀. Bí àpẹẹrẹ tí bá fẹ́ lọ sẹ́nu iṣẹ́, mo máa ń wọ bàtà pẹlẹbẹ. Ní fẹ́ẹ́rẹ́fẹ́, òun ni àwọn bàtà tí mo máa ń wọ̀ lọ ibise. Ṣùgbọ́n nígbà mìíràn, mo máa ń wọ àwọn bàtà tó ga níì, tí ó máa ń jẹ́ kí obìnrin rẹwà. Mo tún máa ń wọ bàtà canvas, mo tún wọ bàtà ìṣeré nínú ilé. Àwọn bàtà oríṣiríṣi ni mo máa ń wọ̀, eléto máa ń bùkún ẹwà mi.